Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo jẹ́ ẹni tó jẹ́ pé ọwọ́ ọ̀tún ló ń lò láti ìgbà tí áti bi mí. Èmi ò kí ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún ni mo fi ń kọ ìwé, òun mo fi ń jẹun, òun ni mo fi ń ṣe gbogbo ohun tí mo ń ṣe. Mi ò kí ń lo ọwọ́ òsì fún gbogbo à-- fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo ń ṣe. Àyàfi láti fi sọ́pọ̀tì ọwọ́ ọ̀tún mi, bóyá mò ń ṣe nǹkan. Tí mo bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo fi ń jẹun. Tí mo bá fẹ́ kọ ìwé, nígbà tí mo wà ní ilé ìwé, tí mo jẹ́ ọmọ kékeré títí di ìsinyìí, láti ìgbà tí mo wà ní kékeré wá ní ilé ìwé, ọwọ́ ọ̀tún ni mo fi ń kọ ìwé láti kékeré. Ọwọ́ ọ̀tún ni mo fi ń ṣeré nígbà tí mo wà ní kékeré. Ọwọ́ ọ̀tún ni mò ń lò fún gbogbo ohun tí mo ń ṣe láti kékeré mi wá. So, mo jẹ́ ẹni tó ń lo ọwọ́ ọ̀tún. Mi ò-- ọwọ́ òsì yẹn ò mọ̀ mí lára láti máa lò. Ṣùgbọ́n tí nǹkan bá ṣe mí, bóyá mo ní ìlera lọ́wọ́ ọ̀tún, mo lè lo ọwọ́ òsì náà. Kì í ṣe pé mi ò lè lo ọwọ́ òsì rárá, mo lè lo ọwọ́ òsì náà láti fi kọ nǹkan, ṣùgbọ́n kò kàn ní dàbí ọwọ́ ọ̀tún ni. Mo lè lo ọwọ́ òsì láti fi jẹun, mo lè lo ọwọ́ òsì láti fi ṣe oríṣiríṣi nǹkan náà, ṣùgbọ́n kò dàbí lílò ọwọ́ ọ̀tún. Mo-- ọwọ́ ọ̀tún gangan ni mo mọ̀ ọ́n lò jù. Ìyẹn ni mo fi ń kọ ìwé dáradára, ìyẹn ni mo fi ń jẹun dáadáa, ìyẹn ni mo fi ń gba, ìyẹn ni mo fi ń kí ènìyàn, mo fi ń bọ̀ ènìyàn lọ́wọ́, ìyẹn ni mo fi ń ṣe gbogbo ohun tí mò ń ṣe pátápátá. Ní ilẹ̀ Yorùbá gan, a gbàgbọ́ pé ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí ó dára jù láti ṣe ohunkóhun tí o bá fẹ́ ṣe. Ó yá o fẹ́ bọ̀ ni, bóyá o fẹ́ fún, o fẹ́ gba, ẹṣ-- kókó ibẹ̀, especially bí èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àgbàlagbà, a ò kí ń fi ọwọ́ òsì gbàá. Ọwọ́ ọ̀tún la máa fi ń gba nǹkan kí nǹkan tó bá fẹ́ fún ọ láti ọwọ́ àgbàlagbà. A ka ìyẹn sí respect, ìbọ̀wọ̀ fún àgbàlagbà pé o fi ọwọ́ ọ̀tún gba nǹkan lọ́wọ́ àgbàlagbà, tí n ṣe ọwọ́ òsì. Tó bá jẹ́ ọwọ́ òsì ló fi gbà á, a ka ìyẹn sí disrespect pé o ò bọ̀wọ̀ fún àgbàlagbà tàbí ẹni tó bá fẹ́ ní nǹkan tàbí ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀, pé òun ò bọ̀wọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ọwọ́ ọ̀tún ni, a ka ìyẹn sí respect pé o bọ̀wọ̀ fún ẹni yẹn. So, ọwọ́ ọ̀tún ó ní, ah, ó ní iyì lọ́pọ̀lọpọ̀. Nǹkan tí a bá ṣe pẹ̀lú ọwọ́ ọ̀tún, a gbà ní Yorùbá, ní, ah, ẹ̀yà Yorùbá pé nǹkan yẹn dára ju ti ọwọ́ òsì lọ. So, mo jẹ́, so, ah, mo, eh, ọ̀pọ̀lọpọ̀ wa ni ilẹ̀ Yorùbá jẹ́ ẹni tó jẹ́ pé ó ń lo ọwọ́ ọ̀tún tí kìí ṣe ti òsì. So, mò ń lo ọwọ́ ọ̀tún fún gbogbo ohun tí mo bá ń ṣe. Mo kàn máa ń fi ti ọwọ́ òsì sọ́pọ̀tì rẹ̀ ni. So, ọwọ́ ọ̀tún ó dá lọ́pọ̀lọpọ̀, òun ni mò ń lò fún gbogbo ohun tí mò ń ṣe pátápátá. Bóyá mò ń ṣiṣẹ́ ni o, bóyá mò ń gbé, bóyá mò ń tẹ fóònù mi ni o, ọwọ́ ọ̀tún náà ni mo máa ń lò láti fi tẹ fóònù jù, òun ni mo máa fi ń ṣe, òun ló mọ̀ mí lára jù. Gbogbo ohun tí mo bá fi ọwọ́ ọ̀tún ṣe, ó dára jùlọ fún, ah, fún gbogbo everything tí mo bá fi ọwọ́ ọ̀tún ṣe ló máa ń dára jùlọ. Gbogbo ohun tí mo bá ṣe pátápátá, ọwọ́ ọ̀tún ni mo fi ń ṣe, ó sì máa ń dára, ó sì wà mí lọ́rùn, ó sì, ó sì, ó sì dára lójoojúmi láti lò ọwọ́ ọ̀tún láti fi ṣe ohunkóhun tí, ah, èèyàn bá ń ṣe. Àwọn tó ń lo ọwọ́ òsì dára náà, mi ò ní wọ́n ò dára, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni èmi ń lò, mo sì ní ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀. Ó ṣe, ó ṣe gbogbo ohun tí n bá sì ń ṣe ó dára. Tí n bá ń kọ ìwé, ìwé yẹn ní ó, ó máa ń, ó máa ń dára dáadáa. Ohun tí n bá ń ṣe ó dára ṣe lọ́pọ̀lọpọ̀.

Èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ti ń pẹja. Bo tilẹ̀ jẹ́ pé nígbà tí a wà ní kékeré, tí mo wà ní kékeré, a máa ń lọ láti gbìyànjú bí a ti ń pa ẹja ní àwọn odò tí ó wà ní àwọn, àh, àyíká wa, ìlú wa nígbà yẹn. A máa ń lọ láti lọ gbìyànjú bí a ṣe ń pa ẹja. Ṣùgbọ́n ìlú gangàn tí mo ti wá kì í ṣe ìlú pẹjapẹja. Kì í ṣe ìlú tí, ní ìlú wa agbẹ̀ ohun ọ̀gbìn ni wọ́n máa ń gbin. Iyẹn ni iṣẹ́ gangan tí wọ́n yàn láàyò. Ṣùgbọ́n pípa ẹja kì í ṣe iṣẹ́ tí àwọn ará ìlú ti wá. Ìdí lé, ìdí nìyí tí mi ò fi mọ̀ nípa bí wọ́n ṣe ń pa ẹja púpọ̀. Nígbà tí a wà ní kékeré yẹn, à kan máa ń fìyẹn ṣe eré ọmọdé ni. A máa ń lọ sí odò, a ṣe, àh, kí ni? Ǹnkan tí wọ́n ń pè ní úkù pẹ̀lú. A sọ okùn mọ́ láti fi pa, láti fi gbìyànjú, láti fi pa ẹja. Ṣùgbọ́n lẹ́yìn èyí, a ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀. Èmi ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nípa pípa ẹja. Mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ púpọ̀ nípa pípa ẹja. A ò mọ̀, mi ò mọ̀ nípa pípa ẹja púpọ̀. Yatọ̀sí eléyii ti a máa ń wò nínú, àh, nínú fíìmù. A máa ń rí bí àwọn ènìyàn kan ṣe ń pa ẹja nínú fíìmù, nínú eré orí ìtàgé. A máa ń rí wọn a gbé, ẹ́, boat sí ojú omi, ọkọ̀ bẹ́ẹ̀lé, sí ojú omi pẹ̀lú net. Wọ́n á bẹ̀rẹ̀ sí, wọ́n á fi net, wọ́n á fi àwọ̀ wọn sínú odò. Wọ́n á fi de ọdẹ, de àwọn ẹja náà. Àkàwé náà nípa bí wọ́n ṣe ń pa, bí a, tó sọ̀rọ̀ nípa àwọn tó ń pa ẹja nínú bíbélì náà, àwọn kan, àwọn ọmọ ẹyin Jésù. Mo mọ̀ bíbélì nítorí pé nígbà tí mo wà ní kékeré náà, mo máa ń lọ, a máa ń lọ, àh, ilé ìjọsìn. Wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ bíbélì. So a mọ̀ pé àwọn, àh, ọmọ ẹyin Jésù apẹja ènìyàn ni wọ́n. So wọ́n máa ń lọ ní òru, wọ́n lọ pa ẹja. Wọ́n máa, wọ́n máa ń lọ ní òru, wọ́n lọ pa ẹja títí tílé a fi mọ́ àwọn yìí wọ́n jẹ́ ká ní òye dáadáa nípa, ya, ìṣe ẹja pípa. Bo ti le jẹ́ pé kì í ṣe iṣẹ́ tí ìlú wa. Ìlú, ẹ́, tí ìlú tí mo ti wá. Àwọn ìlú kan wà tó súnmọ́ ìlú gangan tí mo ti wá tí wọ́n ń pè ní Ìlàjẹ. Àwọn yìí náà wọ́n ṣe, wọ́n mọ̀ nípa ẹja pípa gan. Ìlú kan náà wà tí mo ti gbé rí tí wọ́n ń pè ní Ẹ̀pẹ́. Ìlú yìí wọ́n mọ̀ nípa ẹja pípa. Wọ́n ń pa ẹja lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́, iṣẹ́ tó ń yàn láàyò ni ní ìlú Lagos State, ní Ẹ̀pẹ́. Wọ́n ń pa ẹja. Ṣùgbọ́n ní tí èmi ò, mi ò mọ̀ ju eleyii ti a wò nínú àwòrán tí a wò nínú, tí a kà nínú ìwé àti eléyii ti a wò nínú eré orí ìtàgé lẹ́yìn ìyẹn o àti eléyii ti a rí lá, tí àwọn ènìyàn ń ṣe ní àyíká wa. Ṣùgbọ́n ní èmi gangan, gangan, mi ò mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja dáadáa bẹ́ẹ̀. Nitori pé kì í ṣe iṣẹ́ tí mo yàn láàyò. Àh, ìlú tí mo ti ṣẹ́, ti jáde àwọn ènìyàn ibẹ̀ wọ́n kì í pa ẹja fún ìṣe òjọ́ wọn. Ìṣe ọ̀gbìn ni wọ́n máa ń ṣe. Ìdí rẹ̀ tí mi ò fi mọ̀ nípa ẹja pípa lọ́pọ̀lọpọ̀. Èmi ò sì mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja.

Ìbéèrè yìí bí wípé, báwo ni mo ṣe máa ń ṣe ìdúnadúrà? Aà, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ìdúnadúrà dáradára. Ṣùgbọ́n mi ò kí ń ṣe ẹni tó máa ń ra tàbí ná, ọjà ẹni, ẹni yẹn pàtà náà nínà, nínú apá, èmi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ìdúnadúrà ní ọ̀nà tí ó máa pẹ́ mi tó sì máa pẹ́ ẹni tó ń ta ọjà náà. Mi ò sì ní ra nǹkan tó kọjá agbára mi, mi ò ní lọ bẹ̀ láti lọ ná ohun tó kọjá àgbára tàbí owó mi ní àkókò náà. Mo máa ra tàbí mo máa ṣe ìdúnadúrà ohun tí mo ní ìfẹ́ sí láti ra gangangan tí mo sì mọ̀ pé mo lè, mo lè rà. Nítorí náà, mi ò ní ná ọjà ẹni tó ń ta ọjà ní iná ẹni tí ó dára, ní inú ilé, ní iná tí ò dára. Mi ò ní ṣe ìdúnadúrà tí ó dára pẹ̀lú ẹni, ẹni bẹ́ẹ̀. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mo gbàgbọ́ wípé tí ọjà tí mo fẹ́ rà tó bá, tó bá kúnjú wọ̀n, mo lè rà lówo tó dára. Tí mo mọ̀ pé owó tí mo mọ̀ pé mo lè afford, tí mo mọ̀ wípé, à, kò ju ago mi lọ. Tí mo sì mọ̀ wípé, ó bá ohun tí mo fẹ́ rà ó, ó, ó, ó, ó equal, ó wọ̀ tiẹ̀ tó, tó ṣe, tó bá dí wọ̀n. Mo jẹ́ ènìyàn tó máa n ṣe, tó máa ṣe ìdúnadúrà dáradára. Ṣùgbọ́n mi ò ní ra ọjà ẹni yẹn, mi ò ní ná ọjà ẹni yẹn ní iná tí, ní iná tí ò dára rárá. Ṣùgbọ́n mo máa ń ṣe ìdúnadúrà dáradára. Bí òní yìí, mo lọ ra kìnìà, ṣájà, kọ́ọ̀dù tí mo fi ń ṣáàjì fóònù mi. Ẹni yẹn ní two thousand five hundred. Ìyẹn ni náírà ti wà ní Nigeria. Mo wá sọ fún pé one five. Ó ní, ó ní two five. Mo wá ní one five ni owó tí mo ní o. Pé, customer ni èmi, mi jẹ́ oníbàárà rẹ̀. Ó wá ní, à, tó o tọ̀ ni. Kí n mú òye tó wà lọ́wọ́ mi wá. Bẹ́ẹ̀ náà ni mo fún un ní owó cash one thousand. Mo wá ṣe, mo wá ṣe transfer lórí báǹkì mi five hundred nítorí pé one thousand cash yẹn ló wà lọ́wọ́ mi ní táìmù yẹn. Eléyìí tó kọ́ fún mi mo ti, mo ti fẹ́ rà ní one thousand. Ṣùgbọ́n ìyẹn ò kúnjú wọ̀n lójú mi pé eléyìí ṣiṣẹ́, eléyìí kò ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe. Kò kúnjú wọ̀n lójú mi pé ó dára. Ṣùgbọ́n eléyìí tí mo rà yìí, double ẹnu ló ní ní kọ́ọ̀dù tí mo fi ń ṣáàjì fóònù mi. Ìyẹn ò kún. Ṣájà tí mo fi ń plug fóònù mi mọ ina ìjọba. Ṣó, ìgbà tí mo rí pé eléyìí dára ju àwọn mìíràn lọ, mo wá sọ wípé, okay. Mo wá ní, màá ṣe transfer five hundred. Ómo wí pé, mo ti ní lọ́kàn pé o ní one thousand. Ó ní ẹgbẹ̀rún kan ni mo fẹ́ rà tẹ́lẹ̀. Ẹgbẹ̀rún kan yẹn ló wà lọ́wọ́ mi. Owó sì ni mo mú lọ ní cash pé mo fẹ́ fi rà. Ṣùgbọ́n ìgbà tí mo rí pé eléyìí tí mo rí yẹn pé ó dára ju àwọn eléyìí, ó ṣe àwọn, ó ṣe iṣẹ́ tí mi ò, tí, à, àwọn ìyókù ò lè ṣe, tí mo rí pé ó dára ju àwọn ìyókù yẹn lọ. Mo sì ti ra irú yẹn náà rí. Mo mọ̀ wípé quality ni. Ìgbà tó wá ní, à, ẹgbẹ̀rún méjì àbọ̀ ni. Mo wá ní, okay, màá fún ẹ ẹgbẹ̀rún kan àbọ̀. Ẹgbẹ̀rún kan ni mo pèsè sí ọ wọ́. Ìgbà eléyìí, màá wá fún, mo wá ṣe, à, àtẹ̀ránsẹ́ owó lórí báǹkì mi. Lórí áàpù báǹkì mi, mo wá ṣe fún un. Ó jẹ́ ẹgbẹ̀rún kan àbọ̀. Àbọ̀ yẹn ni mo ṣe five hundred lórí fóònù mi sí. Nítorí náà mo rà dáadáa. Inú rẹ̀ dùn, inú tèmi náà dùn. Nítorí pé mo rà dáradára. Mi ò ṣe ìdúnadúrà. Ṣùgbọ́n òun náà kò yàn mí jẹ. Nítorí náà mo máa ṣe ìdúnadúrà dáradára.

Ìbéèrè bi mi pé kí ni àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́, tí mo fẹ́ kọ́ fún isẹ mi. Àwọn ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ fún isẹ mi pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó kàn ti lè jẹ́ wípé kò sí àkókò fún mi lọ́pọ̀lọpọ̀ láti, aà, kọ gbogbo wọn ní àkókò yìí àti pé kò sí, à, owó láti fún àwọn resources àti, àa, fọ, láti fi pèsè, láti fi pèsè àwọn ohun tí máa nílò fún ẹ̀kọ́ náà, fún àwọn èèyàn náà. Ṣùgbọ́n, à, mo máa sọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ tuntun náà tí mo fẹ́ kọ́ fún iṣẹ mi nísin. Mo jẹ́, mo jẹ́, à, ẹni tí àwọn olóyinbo ń pè ní freelancer nísin yí. Àhà, mo sì mọ̀ nípa crypto, crypto dáradára. Mo máa ń ṣe, mo fẹ́ máa ń ṣe crypto trading, kára kata crypto nísin yí. Mo ṣì jẹ́, à, content creator lórí ẹ̀rọ ayélujára, lórí, lórí social media. Ṣùgbọ́n àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ láti jẹ́ kíi lè gbòòrò si nínú iṣẹ́ yìí ò pò lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, à, à, rírà àti tá trade crypto lórí àwọn, à, exchanges tí a ti ń lò. Mo ní, mo ní ìfẹ́, mo ní, mo ní ìfẹ́ láti ní ìmọ̀ si, mo fẹ́ láti ní ìmọ̀ si ó sì yẹ. Mo sì nílò rẹ̀ láti ní ìmọ̀ si, láti le gbòòrò si nínú isẹ́ náà, láti le, láti le mọ̀ si, láti le kunjú wọ́n si, láti le ní èrè si nínú iṣẹ́ yìí. So mo dẹ̀ tún, mo tún nílò ìmọ̀ tuntun si láti mọ àwọn ohun tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ní, à, nínú cryptocurrency, nínú crypto tí mo ń ṣe lórí ayélujára, lórí ẹ̀rọ ayélujára tá n tá tá n rá. So ìkan lára àwọn ìmọ̀ tí mo fẹ́ ní si ni trading. À, mo fẹ́ mọ̀ nípa trading, nípa, à, mo fẹ́ mọ̀ dáadáa ni. Mi ò fi bẹ́ẹ̀, mi ò mọ̀ púpọ̀ nípa trading yìí. Ṣùgbọ́n mo ń, mo ń kàwé, mo ń ṣe oríṣiríṣi research láti mọ̀ nípa rẹ̀ si. Ikeji ni Forex. Ìyẹn náà farapẹ́, ẹ, trading yìí. Crypto trading ó farapẹ́. Forex ni àwọn olóyinbo ń pè é. Mo fẹ́ mọ̀ náà nípa, à, ìmọ̀, nípa ìmọ̀ yìí nítorí pé ó ní ṣe pẹ̀lú isẹ mi. Trading náà ni, à, exchange rí, rí, rí, à, rírà kata, à, owó ilẹ̀ òkèèrè náà ni àti ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí mo ti sọ, ìkẹta ohun tí mo fẹ́ kọ́ ni, à, mímọ̀ si nípa, à, cryptocurrency yes àti àwọn ohun mìíràn tó ní ṣe pẹ̀lú, à, iṣẹ́ tí mo ń ṣe nísinsìnyí lórí ayélujára àti, à, social media content creation tí mo ń ṣe. Ẹ̀hẹn ìkẹta ni mo fẹ́ mọ̀ si náà láti lè ṣe dáadáa ju tẹ́lẹ̀ lọ. So àwọn ènìyàn láàárín ọ̀pọ̀lọpọ̀ tí mo fẹ́ kọ́